Ki ma paro, ki ma jale. Ìbéèrè yìí máa sọ òótọ́ lórí ẹ. Ìgbà mélòó ni mo máa ń fọ enú jojumo? Fún èmi ò, ìgbà tí mo wà ń kékeré tí mo wà lọ̀ dọ̀ àwọn òbí mi, wọ́n máa ń ní kí n fọ eyín ní è méjì lọ́jọ́jumo, ìyẹn àárọ̀ àtaalẹ́, ṣó mo máa ń fọ. Ìgbà mí mo máa ń fọ ní àárọ̀ ọ̀sán alẹ́ ìgbà tí mo sì kéré tí mo de sì wà pẹ̀lú àwọn òbí mi. Ní sí tí mo ti dàgbà, ẹ̀ kan péré mo máa ń fọ enú lọ́jojúmọ́, ẹ̀ kan. Ó ti pẹ́ tí mo ti fọ eyín lẹẹ̀ẹ̀méjì. Ìgbà tí mo ti dàgbà bàyi mi ń fọ eyin lẹẹ̀ẹ́ẹ̀méjì. Ẹ̀ kan péré mo máa ń fọ eyin iyẹn láàárọ̀. Tí n bá fọ láàárọ̀, màá fọ lọ́sàn-án. Ìgbà mí mi kí n fọ eyin láàárọ̀, ìgbà mí mi kí n fọ eyin kí ń tó jẹun. Máa jẹun, tí bá ti jẹun tán, màá ṣá wá fọ eyin tí ń bá fẹ́ wẹ̀. So bó ṣe wà níyen Èmi ò ń parọ́ omo Ọlọ́run ni mí.